Mi ò gun ọkọ̀ akẹ́rù rí, nítorí náà mi ò ní ọ̀pọ̀lọpọ̀ ǹkan láti sọ nípa ẹ, nítorí mi ò gún ún rí. Ṣùgbọ́n mo máa ń rí àwọn èèyàn tí wọ́n máa ń gùn, tí wọ́n máa kẹ́rù sílẹ̀ tí àwọn èèyàn lè jókòó le àbí ká àwọn èèyàn dúró lé ẹrù náà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni kan, èmi ò gun ọkọ̀ akẹ́rù rí.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀jà ààbò tí bá jókòó sínú ọkọ̀ àbí tí bá wà nínú ọkọ̀, fún ìdáàbòbò ara mi náà ni. Torí nígbà mí kò sí ẹni tó rò pé nǹkan burúkú lè ṣẹlẹ̀ nínú ọkọ̀ àbí lójú, lójú rin. Ṣùgbọ́n a gbọdọ̀ múra sílẹ̀ torí kí nǹkan burúkú má bàá ṣẹlẹ̀ lójijì, kó má bàá dé bá wa. Nítorí náà bí mo bá ṣe wọ inú ọkọ̀ báyìí tí mo jókòó, màá lo ọ̀jà ìdáàbòbò kí nǹkan burúkú má bá á ṣẹlẹ̀ fún abo ara mi náà ni àti abo ara àwọn ta jọ́ wà nínú ọkọ̀ náà.

Mi ò ṣébẹ̀ fẹ́ràn ìkankan nínú àwọn méjèèjì ṣùgbọ́n tọ́ bá ní kí n mu kan, mo ì fẹ́ràn tea ju coffee lọ. Nítorí tea máa ń dùn ju coffee lọ. Mo ò láìkì bí coffee ṣe máa ń koro, mo jẹ́ ẹnìkan tò fẹ́ràn nǹkan tó koro rárá rárá. Nítorí náà, tọ́ bá ní kí n mù kan nínú méjèèjì, màá yíyan tea ju coffee lọ.

Mo fẹ́ràn àwọn orin onígbàgbọ́, èyí tó máa ń jẹ́ kí ọkàn balẹ̀ bí orin ìyìn sí Ọlọ́run. Mo fẹ́ràn kí n máa kọ. Kì í ṣe ní ilé ìjọsìn nìkan ni mo ti máa ń kọ orin. Mo máa ń kọ orin ní ilé náà. Nígbà mìíràn nínú ọkọ̀ náà, mo máa ń kọ orin. Mo fẹ́ràn orin ìgbàgbọ́ tí wọn fin yin olohun ológo. Mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀.

Bẹ́ẹ̀ni o, àlọ́ apanílẹ̀rìn, mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Tani ò ní fẹ́ràn apanílẹ̀rìn? Àfẹ́nì tí ò fẹ́ múnú ara ẹ̀ dùn, torí nígbà mìíràn tí ènìyàn bá ṣiṣẹ́ àbí tí ǹkan dé bá yàn, tó bá gbọ́ àwọn àlọ́ kan tó ń pààyàn lẹ́rìn-ín, ó máa jẹ́ kí ara ẹ balẹ̀. Ògbogbo àwọn ìṣòro, ìdènà àwọn ǹkan tí ènìyàn ń rí, ó máa jẹ́ kí ènìyàn gbe kúrò lọ́kàn. Tó bá gbọ́ àwọn nǹkan tó lè pa ẹ́ lẹ́rìn-ín, á jẹ́ kó kún ẹ balẹ̀. Wà túfi yẹn sí mi díẹ̀ torí ìṣòro kì í tán, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a gbọdọ̀ máa múnu wa dùn lẹ́ẹ̀kon kon nígbà gbogbo. Nítorí ẹ, mo fẹ́ràn àlọ́ apanílẹ̀rìn gan-an ni mo fẹ́ràn kí ń máa tẹ́tí sí, torí ó máa ń tu ọkàn mi lára.

Uhm, àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi ni pé àwọn èèyàn ò kí ń wá sí ibiṣẹ́ dédé. Aà dẹ̀ ní iná, èyí tí òyìnbó ń pè ní electricity, aàní, ìyẹn ó máa ń fa iṣẹ́ sẹ́yìn torí tí a bá ń ṣiṣẹ́ lórí àwọn ẹ̀rọ wa ń gbà mí, à tí kò bá sí iná tí bátíìrì rẹ̀ bá ti lọlẹ̀, a ni rí ibi tí fi sí iná láti jẹ́ ka lè tẹ̀síwájú pẹ̀lú iṣẹ́ wa. Ìyẹn máa ń fa ìfasẹ̀yìn. Yàtọ̀ sí ìyẹn náà, àwọn èèyàn tió ò kí ń wá dédé ó máa ń fa ìfasẹ̀yìn torí iṣẹ́ tó yẹ ká wá mẹ́wàá ṣe, tó bá jẹ́ àwa mẹ́rin àbí márùn-ún la wá ta wá ń ṣe, ó máa jẹ́ kò ní jẹ́ kí iṣẹ́ náà tètè kúrò nílẹ̀. Ó máa ń jẹ́ kí ìfasẹ̀yìn bá iṣẹ́. Àwọn ìdojúkọ tí mò ń dojúkọ ní ibi iṣẹ́ mi nìyẹn.

Rárá, mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilé nítorí ìbéèrè yìí kò yé mi púpọ̀púpọ̀, ó rú mi lójú. Mi ò mọ̀ nípa àwòrán ilé, ṣùgbọ́n tó bá jẹ́ ká kọ̀ máa ka ilé lẹ́yọ kankan, mo lè ṣe yẹn. Ṣùgbọ́n èyí tí wón ní àwòrán ilé yìí, ìbéèrè náà ó rú mi lójú. Tí ẹ bá máa bèèrè ìbéèrè, ẹ jẹ́ kí ìbéèrè náà kó nítúmọ̀ dáadáa, kó má ba à rún yàn lójú kí èèyàn lè mọ ìdáhùn tí èèyàn máa fi ṣi.

Èdè méjì lówù mí kí n kọ. Ìkíní ni èdè Hausa, èyí tí wọ́n máa ń sọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìmì ro tún wu mí kí n kọ ni Spanish. Ó wù mí kí n kọ náà. Àwọn èdè méjì tó wù mí kí ń kọ nìyẹn. Ṣùgbọ́n mi ò ní èèyàn tí ó lè kọ mí. Tí bá rí èèyàn tó máa kọ́ mi dáadáa, ẹni tó mọ̀ nípa rẹ̀ dáadáa, màá kọ àwọn èdè tí mo fẹ́ kọ nìyẹn.

Àwọn oríṣiríṣi nǹkan ni mo fẹ́ràn lórí pizza tí n bá fẹ́ jẹ. Mo fẹ́ràn pepperoni, mo fẹ́ràn cheese, mo fẹ́ràn sausage àti àwọn ata ẹlẹ́rìndòdò tó máa ń wà lórí ẹ̀. Mo fẹ́ràn wọ́n gan ni, ó máa ń jẹ́ kó dùn, ó máa ń jẹ́ kí ikùn mi kún. Tí bá ti rí báyìí tó pọ̀ lórí ẹ̀ dáadáa, inú mi máa dùn, ó máa jẹ́ kí pizza náà wù mí jẹ lọ́pọ̀lọpọ̀ ní gbogbo ìgbà.

Kí ni ìtumọ̀ ìbéèrè yìí? Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin bíi ti báwo? Kírétì ẹyin ni mo máa ń gbé. L'ọ́jà tí mo bá nílò rẹ̀, mo máa ń ra, mo máa ra kírétì. Mi ò kí ń gbé àpò torí tí o bá gbé àpò, aà kò ní o máa fọ́. Nítorí rẹ̀ náà, kírétì ni mo máa ń gbé kì í ṣe àpò.

Hmm, oríṣìíríṣìí ǹkan ni mo máa ń wò nínú òṣìṣẹ́ tuntun. Tí bá ní òṣìṣẹ́ tuntun tí àjọ ń ṣiṣẹ́ pọ̀, màá yẹ̀wò bóyá ẹni náà jẹ́ ẹni tó lè ṣiṣẹ́ dáadáa, bóyá ẹni náà jẹ́ alápámá ṣiṣẹ́ àbí bí ẹni náà jẹ́ ẹni tó lòótọ́, ẹni tó níídọ̀tí. Gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni màá ń wò nínú òṣìṣẹ́ tuntun. Torí tí ẹni náà bá jẹ́ onídọ̀tí àbí onírọ́, mi ò ní fẹ́ràn kí ẹni náà bá mi ṣiṣẹ́ àbí kó wà ní agbègbè ibi tí mo wà. Ìyẹn ò ní jẹ́ kí iṣẹ́ lọ dáadáa, ó máa ń fà Ifà sẹ́yìn lẹ́nu iṣẹ́. Ara àwọn nǹkan tí mo máa ń gbéyẹ̀wò nínú òṣìṣẹ́ tuntun, àwọn nìyẹn.

Oṣù kejìlá òun ni mo fẹ́ràn jùlọ nínú ọdún, nítorí ó jẹ́ oṣù tí ó jẹ́ ìpárí ọdún tí a sì máa ń ṣe àjọ̀dún ayẹyẹ Kérésìmesì èyí tó jẹ́ ọdún oṣù tí a bí Olúwa Jésù Kristi. Yàtọ̀ sí yẹn, oṣù tó tún parí ọdún ni tó máa jẹ́ ká mú ọdún tuntun. Nítorí náà ni mo ṣe fẹ́ràn oṣù kejìlá nínú ọdún. Torí ní oṣù yẹn oríṣìíríṣìí, oríṣìíríṣìí ló máa ń ṣẹlẹ̀. Mo máa ń gba ẹ̀bùn oríṣìíríṣìí láti ọ̀dọ̀ àwọn ẹbí, ará, ọ̀rẹ́. Èmi náà sì máa ń pín ẹ̀bùn fún àwọn ọ̀rẹ́ àti ẹbí. Ó máa ń jẹ́ kojú péjọ, àwọn ọmọ máa wà nílé àwọn ẹbí tí wón ti rìnrìn àjò, gbogbo wọn máa wà lé gbogbo ojú máa pèjo, a máà fi ìfé hàn sí ara wa nítorí náà ni mo ṣe fẹ́ràn oṣù kejìlá nínú ọdún.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa nítorí mi ò fẹ́ ẹ bọ́ sí wàhálà. Kí n tó fi ọwọ́ lé ìwé àdéhùn kankan àbí kí n tó ṣe àdéhùn pẹ̀lú ẹni kankan, mo máa farabalẹ̀ máa ka dáadáa. Tó bá dẹ̀ nílò kí n fi tò agbẹjọ́rò létí fún ìmọ̀ràn, màá ṣe bẹ́ẹ̀ kí n tó lè fi gbá tẹ́wọ́gbà àdéhùn náà àbí kí n tó lè fọwọ́ lù wọ́ sí ìwé àdéhùn. Nítorí náà, mo máa ń ka àdéhùn dáadáa pẹ̀lú farabalẹ̀ tó péye mo fi máa ń ka àdéhùn. Mi ò kín ń kánjú ká rárá torí ó lè kóyàn sínú wàhálà.